Orin tí mo fẹ́ràn jù ni orin tó bá lu gángan sí, orin ayéfẹ́lẹ́, orin àlùjó. Ibi tí wọ́n máa ń ṣe ń lu gángan, wọ́n máa fi ń báyan sọ̀rọ̀. Nílẹ̀ Yorùbá, ní ìdílé Yorùbá wọ́n máa fi ń báyan sọ̀rọ̀. Tọ́n bá dẹ̀ fi ń lu gángan, a maa dun a máa dún to jẹ pé inú èèyàn a máa dùn sí i, èèyàn a máa máa yọ lọ́pọ̀lọ́pọ̀. Mo gbádùn orin tó ní gángan.